Ṣé o ní ọgbà? Rárá mi ò ní ọgbà.

Báwo ni o ṣe máa ń pín owó ńlá pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ? Tí owó ńlá, ta bá rí nǹkan tó jọmọ́ owó ńlá, ohun ta máa ń ṣe ni pé a máa pin dọgba nigba mi Nígbà mìíràn dẹ̀kẹ̀re, ẹni tó bá tí owó náà bá ti pasẹ rẹ̀ wá, lo máa n gba èyí tó tóbi jù lọ.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn láti máa gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá jẹ́ ohun tó máa ń fún ìyàn ní okun ó dùn ún gbá, ó sì tún jẹ́ ohun tó máa ń kó àwọn èèyàn pọ̀, torí èèyàn kan ò lè máa dá gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá.

Ṣé o ní àgbàlá òjò? Rárá, èmi ò ní àgbàlá òjò.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń wẹ̀. Ó lè jẹ́ omi kékeré ni, ó lè jẹ́ odò ńlá ni, ṣùgbọ́n mo mọ̀ tí a ṣe ń wẹ̀.

Kí ni o máà ń ṣe nígbà tó bá sín? Nígbà tí mo bá sín, mo máa ń fi aṣọ bo imú. Kó má kó ìkan rán àwọn ẹlòmíràn, torí kò sẹ́ni tó fẹ́ràn kí ikùn imú rè kò já lu ẹlòmí àbí kò já lu ǹkan. Mo máa ń fi aṣọ bo imú.

Ṣé o máa ń wọ ìborùn? Mi ò kí ń wọ ìborùn, torí ìborùn a ṣe e fún àwọn ọmọ obìnrin ni. Ọmọ obìnrin ni a ṣe ìborùn fún, ọmọkùnrin sì lèmí. Nítorí náà, mi ò kí ń wọ ìborùn.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Mo fẹ́ràn èdè Gẹ̀ẹ́sì, mo fẹ́ràn èdè òyìnbó, torí mo fẹ́ràn táwọn aláwọ̀ funfun se máa ń sọ̀rọ̀. Mo sì fẹ́ràn to ṣe máa ń fúyìn pọ̀. Nítorí náà mo kọ́, mo fẹ́ràn èdè Gẹ̀ẹ́sì, èdè òyìnbó, mo sì ní mo fẹ́ràn láti kọ́ ju ní ilé ìwé.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Gẹ́gẹ́ bí Kristẹni, mo fẹ́ràn orin tó jọmọ́ Kristì, orin tó jọmọ́ orin ti Kristì ni mi fẹ́ràn gbọ́. Mi ò fẹ́ràn orin tatàtàkà Súfe. Orin tó jọmọ́ orin Kristì tí àwọn oloyinbo máa ń pè ní gospel ni mo fẹ́ràn gbọ́.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ọ̀sẹ̀ yìí ni láti kọ́ lọ ibi iṣẹ́, tó bá sì ti wá di ìgbà tó ọ̀sẹ̀ bá ń parí, mo fẹ́ràn láti máa gbádùn láti máa fún fi ọkọ̀ mi balẹ̀. Nítorí náà mo fẹ́ràn láti máa jáde láti máa tẹ̀lẹ́ àwọn ọ̀rẹ́ lọ síbi tí a máa ti yọ̀, tí a sì máa jẹun, tí a sì ti máa mú.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmọ́ra nígbà tí o bá ń mu ohun mímu? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo ọ̀pá ìfàmọ́ra, nítorí pé ó ń jẹ́ kí ohun mímu rọrùn. Mi ò sì nílò láti pín pẹ̀lú ẹlòmíràn torí tí bá ti lò ó, mo lè sọ́nù kí n ṣe ohun ta lè tún lò.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Nígbà tí mi ò jẹ́ ọmọdé, ìgbà ọmọdé tí mo rántí jù lọ ni ìgbà tí a lọ sí ọ̀dọ̀ bàbá ńlá wa. Nítorí pé àwa nìkan kọ là wá ń bẹ gbogbo ọmọ tó wà ní mọ̀lẹ́bí ló péjọpọ̀. Ó wá jẹ́ ìgbà tí gbogbo wa ń ṣeré, tá ń jẹ, tá ń mu. Ó jẹ́ ìgbà tí mo rántí tí mo sì máa fẹ́ràn jù tí bá rántí rẹ̀.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn. Ohun tẹlifísàn jẹ́ ohun tó máa ń jẹ́ kí ọ̀kan balẹ̀. Tẹni bá ti lọ látàárọ̀, tó bá ti rẹ̀ ẹ, ẹ máa jókòó a wo tẹlifísàn. Ó sì jẹ́ ohun tó máa ń mú ìdílé sopọ̀ torí pé èèyàn kan nìkan kọ́ ló máa ń wò ó, gbogbo ìdílé ló máa ń jókòó ló máa ń wò ó.

Ṣé o fẹ́ràn kíkí orin? Mo fẹ́ràn kíkí orin o. Torí ó máa ń mú ori wu, ó máa ń mú ara yá, ó sì máa ń mú inú ẹni dùn. Bó bá bèrè sì ń kí ọ tó ń sọ̀rọ̀ nípa rẹ, tó ń fún ọ ní àwọn oríkì ńlá ńlá ńlá ńlá ńlá ńlá, ó máa ń mú inú ẹni dùn, ó sì máa ń mú ara yá, ó máa ń mú ori wu. Kódà gan-an, Olúwa rẹ̀ ó lè na gbogbo nkan tó wà lápò rẹ̀ tán.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa wọ ohun ọ̀ṣọ́. Àgọ̀ ọwọ́ sini kan ni ohun ọ̀ṣọ́ tí e mi máa ń wọ̀. Mi ò kí ń wọ ohun ọ̀ṣọ́ míràn ju àgọ̀ ọwọ́ lọ.

Ṣé o ní orúkọ iyan jije? Bẹ́ẹ̀ni, mo ní orúkọ iyan jije. Oríṣiríṣi orúkọ ni oríṣiríṣi àwọn ènìyàn je lọ fún mi ní orúkọ náà tí mo ṣe sún mọ́ wọn pe keju tó bẹ́ẹ̀ lọ ṣe fún mi ní oríṣiríṣi orúkọ.

Báwo ni o ṣe máa ń rí lílo àkíkọ́ nígbà tí o bá wà nínú ìlà? Bí mo bá wà nínú ìlà, ọ̀pọ̀ ìgbà ni màá ń mú ẹ̀rọ alágbèéká mi, màá mú máa sì máa gbọ́ orin. Orin jẹ́ ohun tí máa ń fi ń lo àkókò mi nígbà tí mo bá wà ní ìlà.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn àkókò òjò. Nítori pé àkókò òjò jẹ́ àkókò tó máa ń jẹ́ kí ilẹ̀ tutù, tó sì máa ń jẹ́ kí ara tù ní. Nítorí náà mo fẹ́ràn àkókò òjò gaan. Ṣùgbọ́n ọ̀un tun ni idà keje ti ọ̀, torí gbogbo ọ̀nà máa ń kún, ọ̀nà dè máa ṣe pẹ̀ṣẹ̀pẹ̀ṣẹ̀, òjò sì máa bá nǹkan jẹ́ nigbà mírán.

Kíni mo máa ń ṣe ní òwúrọ̀ lọ? Ǹkan kan tí mo máa ń kọ́kọ́ ṣe lówúrọ̀ ni pé mo máa kọ́kọ́ gbàdúrà. Nítorí mo jẹ́ ẹni tí kò kí n fi àdúrà ṣeré. Bá ti wá ká, bá ti gbàdúrà tán, máa wá ka ọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ Bíbélì. Bá ti ka Bíbélì tán, nígbà náà mo ṣẹ wá lè kí àwọn mọ̀lẹ́bí mi àbí ará mi àbí ìyàwó mi.

Ṣé o ní ọkọ̀? Mo ní ọkọ̀, ṣùgbọ́n ò lè máa jẹ́ ọkọ̀ ojú omi. Ṣùgbọ́n mo ní ọkọ̀ tí a máa ń wà lọ lójú ọ̀nà, ṣùgbọ́n mi ò ní ọkọ̀ ojú omi.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni o, mo jẹ́ ẹni tí ó kí ń fi àkókò ṣeré. Mo fẹ́ míràn kí gbogbo nnkan tí mo ń ṣe kó bọ́ sí àkókò tí mo fi si, nítorí náà mo máa ń tètè dé mí o kí n fi àkókò ṣeré.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Mo fẹ́ràn láti máa lọ sí etí odò. Tórí etí odò, ó jẹ́ ibi tó máa ń tura, ó sì jẹ́ ibi tí o sábà á sí aruwo púpọ̀. Ó sì máa jẹ́ iran tí pé Ọlọ́run wà, àgbára Ọlọ́run sì pọ̀ síbẹ̀. Nítorí náà mo fẹ́ràn láti máa lọ sí etí ipa odò.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? N ó lè sọ pé mo fẹ́ràn yíya àwòrán, ní sọ pé mi ò fẹ́ràn yíya àwòrán. Ṣùgbọ́n níwọ̀n bá péréte tí bá rí pé nǹkan kan wà tó wù mí láti yà, màá yà, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà, kì í ṣe gbogbo ìgbà. Ìwọnba péréte ni mo máa ń yà, kì í ṣe gbogbo ìgbà. Mi ò lè tó nítorí náà mi ò lè sọ pé mo fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n mo máa ń ya àwòrán.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ti ìrọ̀lẹ́? Mo fẹ́ràn ìmọ́lẹ̀ ìdí ìrọ̀lẹ́, nítorí ohun tó ń ṣe tán àti ìwọ̀ níyẹn. Ìṣẹ́ ti ń ka gba ọjọ́ nù, nítorí náà ilé ti tó lọ. Bẹ́ẹ̀ ni, ìyàn sí fẹ́ràn ìdílé rẹ̀ tó fẹ́ràn òdílé rẹ̀. Láti má ṣe tán àti lọ sílé, lọ sinmi fún ọjọ́.

Se ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn yiì. N, kì í ṣe ǹnkan tó le náà, ṣùgbọ́n kì í ṣe ǹnkan tó tun rọrùn bẹ́ẹ̀ lọ. Nítorí oríṣiiríṣii nnkan lẹlòmíi máa ń ṣe fún ẹni. N bá dẹ̀ ṣe fún yàn, ìwọn ǹkan tí wọ́n bá ṣe ló máa lá do gun boya Olúwa rẹ̀ o dári jì wọ́n àbí kò ní dári jì wọ́n. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Kristẹni tí mo jẹ́, ó pọn dandan láti tètè dáríji ènìyàn. Nítorí náà, mo máa tètè dáríji ènìyàn.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, màá wọ ago ọwọ́. Ago ọwọ́ ni ohun ẹ̀ṣọ́ ara tí mo fẹ́ràn láti máa wọ̀ jù. Ó máa ń jẹ, ó máa ń dùn wọ̀, ó sì máa ń jẹ́ kí ẹni náà dàbí, kó máa dẹ́ ẹni dàbí ẹni iyì àti ẹni ẹyẹ láwùjọ.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Ó ṣe pàtàkì láti ka àdéhùn dáadáa. Torí tí ń bá ka àdéhùn dáadáa, bo mo tí fẹ́ mọ ohun tó sọ àti ohun tí màá ṣe àti ohun tí mi ò lẹ́tọ̀ láti ṣe. Nítorí náà, mo máa ń ka àdéhùn dáadáa. Mo máa ń kaà tọ̀ ẹ̀ẹ̀mẹjì, màá ka, màá si tuntun ká bí ẹ̀ẹ̀mẹjì láti lè mọ pé mo gbọ́ gbogbo nǹkan tó ń sọ dáadáa. Mo sì tẹ̀lé gbogbo nǹkan tó ń sọ dáadáa kí n tó bu ọwọ́ lu.

Ṣé o máa ń mu àwọn ohun mímu proteini? Bẹ́ẹ̀ni mò maa ń mu àwọn múmi tó ní proteini nínú. Ó jẹ́ ohun tó máa ń ṣara lóore, ó sì máa ń fún ara lóokun. Nítorí náà èmi máa ń mu wọn. Èmi nìkan sì kọ́, èmi àti ìdílé mi la máa ń mu.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Bẹ́ẹ̀ni, mo mọ tí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Báwo ni mo ṣe mọ̀? Mo jẹ́ ẹni tí ó kọ́. Mo lọ síbi tọ́ n ti ń kọ́, tọsẹ́ n wọ okọ. Ara àwọn to se, awon tó kọ́ wa ni láti mọ̀ tí a ṣe dá ọkọ̀ dúró.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ ara? Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ ara. Kódà mo ní oríṣìíríṣìí, mo ní èyí tí mo máa fí ń pa ẹsẹ̀ nìkan, mo ní èyí tí mo máa ń pa ọwọ́ nìkan, mo ní èyí tí a fi ń pa rí, mo ní èyí tí a fi ń pa ojú, mo ní èyí tí a fi ń yọ idọ̀tí ojú, nitori náà mo ní oríṣìíríṣìí ohun eṣọ́ ara.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Ó pọndan láti ní ìbáṣepọ̀ tó gúnrégé pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀, nítorí ẹni ń jẹun ò le dá nìkan ṣiṣẹ́, torí náà o nílò àwọn alábáṣiṣẹ́pọ̀ láti bá ṣiṣẹ́. Mo máa fi ìfẹ́ hàn sí wọn, mó sì máa bu ọ̀wọ̀ fún gbogbo ẹni tí mò ń bá ṣiṣẹ́.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Nígbà tí iṣẹ́ bá dojú ẹ, àbí tí iṣẹ́ bá pọ̀ nílẹ̀, ju wákàtí ta filé lẹ̀ fúnṣẹ́ lọ, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí ta fi lẹ̀ lọ láti lè parí gbogbo iṣẹ́ tí mo ṣe láti lè ṣe é dojúdojú.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? À, mi ò fẹ́ràn oúnjẹ tó ní ata o. Ata jẹ́ oúnjẹ tó máa ń tètè ń ta mi lẹ́nu, torí náà mo fẹ́ran pé oúnjẹ mi ní ata fẹ́rẹ́, kó ní ata ní mọ̀ọ́ bà, ṣùgbọ́n kó má jẹ ata tó pọ̀ torí ata máa ń tètè tè mi lẹ́nu.

Ṣé o ti gun alùpùpù rí? Mi ò ti gun ẹrọ alùpùpù rí o. Mi ò ti gun iru rẹ̀ rí.

Báwo ni o ṣe máa ń múra lẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà? Má mọ ohun tí oníbàárà fẹ́ rà, mélòó ló fẹ́ rà, báwo ló se fẹ́ gbé lọ, dé ilé rẹ̀ àbí ibi tó ti fẹ́ tà. Àwọn tí n máa ń múra lẹ̀ fún oníbàárà nìyẹn. Elo ló fẹ́ rà. Ní ru àwọn ibèré tí máa ń bèèrè lẹ láti múra lẹ̀ fún oníbàárà nìyẹn.

Ṣé o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Irọ́, èmi ò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Ohun tí mo mọ̀ tí a ṣe ń gùn ni ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Ṣùgbọ́n kẹ̀kẹ́, mi ò mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́.

Tí o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀, bẹ́ẹ̀ ni o máa ń tẹ̀lé òfin àti ìlànà ìyára ọkọ̀. Ẹni tó bá sáré ju, Ọlọ́run máa jẹ ó sáré, ṣi ikú lọ́wọ́. Nítorí náà ni ẹ fi, ìjọba fi ṣe ètò ìyára ọkọ́ lẹ̀ kí a má sáré ju tí a ṣe yẹ kó sáré lọ, ká sì má dá jàmbá lẹ̀ fún ara wa àti àwọn ẹlòmíràn.

Ṣé o máa ń mu coffee níbi iṣẹ́? Rárá, èmi ò fẹ́ràn láti máa mu coffee níbi iṣẹ́. Òótọ́ ni pé coffee ò kí ń jẹ́ kí ẹni sùn, ó máa ń jẹ́ kí ojú dá, ṣùgbọ́n èmi ò fẹ́ràn láti máa mú. Mo fẹ́ràn láti máa mu tea ṣùgbọ́n mi ò fẹ́ràn láti máa mu coffee níbi isẹ́

Ṣé o máa ń se ìsèdọ̀tún ọkọ̀? Bẹ́ẹ̀ni, màá n fẹ́ràn kí ọkọ̀ mi yọ̀, màá fi kẹran ra ki ọkan mi ó wà ní ìtura nítorí náà, mo máa ń ṣe ìsèdọ̀tún ọkọ̀.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Nígbà tí mo bá ń ro ǹkan tí mi ò fẹ́ rò, àbí tọkọ mi pòròrò, mo máa ń fẹ́ràn láti ro ǹkan tó múnú mi dùn, ǹkan tó máa yọ̀ mí kún, ǹkan tó ti ṣẹlẹ̀ sí sẹ́yìn rí tó jẹ́ kí inú mi dùn, tàbí ǹkan tí ó tú padà ṣẹlẹ̀ tí mo fẹ́ fi ọkàn tán ti mo ń fojúsùn sí láti jẹ́ kí ọkàn mi yọ̀ àti láti jẹ́ kí ọkàn mi balẹ̀.

Bẹ́ẹ̀ni, mo màá n wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́. Onírú aṣọ tí ibi iṣẹ́ wa fẹ́ láti máa wọ, iru àwọn aṣọ bẹ́ẹ̀ náà ni èmi máa n wọ lọ sí ibi iṣẹ́. Mi o kin woso to lòdì si òfin àti iṣẹ́ ibi iṣẹ́ tèmi.

Ṣé orí máa ń fọ́ ọ? Bẹ́ẹ̀ni. Nígbàtí mo bá ti ṣiṣẹ́ àbí tí mo bá ti ro oríṣiríṣi àbí ti n bà tí mo bá ti lo ara mi ju to ye kii ní ṣe lo ara mi lọ, orí máa ń fọ́ mi ní ìgbà náà. Ko kan kí n ṣe gbogbo ìgbà ni orí máa ń fọ́ mi.